Bẹ́ẹ̀ ni, mo ti lé ẹnìkan kúrò níbi iṣẹ́ rí. Ọjọ́ kan, ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú mi pẹ́ dé gan, kò sì ní ìdí tó dáa. Lẹ́yìn tí mo bá sọ̀rọ̀ dáadáa, mo rán an lọ sí ilé fún ọjọ́ yẹn. Kò rọrùn fún mi ṣùgbọ́n mo ṣe é láti jẹ́ kí ìlànà iṣẹ́ dúró. Ìrírí yẹn kọ́ mi pé ìdarí iṣẹ́ nílò ìdájọ́ òdodo.

Lẹ́yìn tí mo parí iṣẹ́ ọjọ́, mo máa ń gba ìsinmi díẹ̀ kí n lè tu ara mi, mo wẹ̀, má jẹun díẹ̀, máa sì sinmi. Nígbà mí mo máa ń wo tẹlifíṣàn tàbí gbọ́ orin. Èyí ń ràn mí lọ́wọ́ láti dín ìrora àti ìrònú kù kí n sì mọ́ra dáadáa fún ọjọ́ tó kàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti wo àwọn ìràwọ̀ gan an. Ní alẹ́ nígbà tí gbogbo ibi bá dákẹ́, mo máa ń jáde síta kin wo oorun. Ìmọ̀le àti ìmọ̀le àwọn ìràwọ̀ ń jẹ́ kí inú mi balẹ̀ ó sì ń mú kí n ronú jinlẹ̀ nípa ayé àti bí wọ́n ṣe dá ìràwọ̀. Ni gbogbo ìgbà tí mo bá wò wọ́n, mo máa ń rí ìtùnú àti ìdákẹ́jẹ́.

Ṣé o rò wípẹ́ fífọ ọwọ́ ṣe pàtàkì? Ṣé o mọ̀ ìgbà mélòó tí ò ń fọ ọwọ́ rẹ lọ́jọ́ kan? Fún mi, mo máa ń fọ ọwọ́ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ́jọ́ kan. Ní àárọ̀, mo máa fọ ọwọ́ lẹ́yìn tí mo bá jí. Mo tún máa fọ ọwọ́ mi tí mo bá ti jẹun tan, àti lẹ́yìn tí mo bá ti lo baluwẹ̀. Mo ń ṣe gbogbo èyí láti jẹ́ kí o mọ̀ pé kì í ṣe ìdábòòbò ìlera mi kí ń fọ ọwọ́ mi ti n bá ṣì tún jáde síta. Fífọ ọwọ́ mi o jẹ́ pàtàkì nǹkan tí ó yẹ kí n máa ṣe ní ojoojúmọ́.

Ṣé fífi owó àfikún fún àwọn òṣìṣẹ́ jẹ́ ohun pàtàkì? Ṣé ó lè mú kí wọ́n ṣiṣẹ́ dáadáa si? Fún èmi ò, mo máa ń fi owó àfikún fún àwọn òṣìṣẹ́ mi nígbà tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa tí wọ́n sì mú orí mi wú. Kì í ṣe owó púpọ̀ ṣùgbọ́n ó ń fi hàn pé mo mọ rírì iṣẹ́ wọn àti ìṣápá wọn. Ni gbogbo ìgbà tí mo bá ṣe bẹ́ẹ̀, mo rí pé àyọkún ọkàn wọn, iṣẹ́ wọn sì ń dára si. Èyí kọ́ mi pé ìtẹ́lọ́rùn kékeré lè mú ìbáṣepọ̀ rere nínú iṣẹ́.

Ṣé o mọ ìtóbi léra lórí ìgbà tí o bá lọ sùn? Ṣé o ti rò pé sísùn ní àkókò tó yẹ lé mú kí o ní agbára lọ́la? Mo máa ń lọ sùn ní àkókò tó pẹ́ lẹ́yìn tí mo bá ti sinmi àti ṣe ohun gbogbo tó yẹ kí n ṣe ní alẹ́. Ni gbogbo alẹ́, mo máa ń wẹ̀ jẹun díẹ̀ kí n sì gbọ́ orin tàbí kí n, kí n, kí n ka ìwé díẹ̀ kí inú mi lè balẹ̀. Mo máa ń sùn níbi àkókò mọ́kànlá ní ojoojúmọ́.

Ṣé o ti rò pé idena adúrà lè mú ayọ̀ àti ìtẹ́lọ́rùn bá ọ nígbà gbogbo? Ṣe o mọ̀ pé bí a ṣe ń dúpẹ́ àti bẹ̀bẹ̀ fún iranlowo lọ́wọ́, ó ń mú inú wa balẹ̀. Ni gbogbo ọ̀sán àti alẹ́, mo máa ń ṣe ìdúnadúrà. Mo máa ń dúpẹ́ fún ohun gbogbo tí mo ní, mo sì ń bẹ Ọlọ́run fún ìlera, ìdàgbàsókè àti ìtẹ́lọ́rùn. Ìdúnadúrà yìí máa ń ràn mí lọ́wọ́ láti ní inú dídùn kí n ṣe ìmọ̀lára pé ohun gbogbo yóò dára lọ́la.

Ṣé o ti rò pé ìdákẹ́jẹ́ lè mú kó ní ìtùnú àti mọ́lára àlàáfíà? Ṣé o mọ̀ pé pẹ̀lú ìdákẹ́jẹ́ o lè rọ̀ jinlẹ̀ kí o sì tú ara rẹ? Fún mi, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ lẹ́yìn isẹ ọjọ́. Mo máa jókòó, mo máa gbọ́ orin tàbí kí n ka ìwé díẹ̀. Ìròyìn rán mi lọ́wọ́ láti ní ìsinmi, dí ìrònúkú àti láti múra fún ọjọ́ tó kàn.

Ṣé o ti rò pé ẹ̀fọ́ lè jẹ́ nǹkan tó dára fún ìlera àti fún ìdùnnú fún ọ? Ṣé o mọ̀ pé yíyan ẹ̀fọ́ tó dá lé ràn ọ́ lọ́wọ́ láti ní ara tó ní agbára àti ọkun? Fún mi, mo fẹ́ràn ẹ̀fọ́ ṣú, ẹ̀fọ́ gan, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni mo fẹ́ràn jùlọ. Mo máa ń jẹ́ pẹ̀lú ìrẹsì, àmàlà tàbí, tàbí ẹba. Nígbà tí mo bá jẹ ẹ̀fọ́ yìí, ó ń fún mi ní agbára kí n lè ṣe ki n sì jẹ́ kí ara mi, ó sì máa ń jẹ́ kí ara mi ní agbára.

Ṣé o ti rò pé àṣà lè kó ìbáṣepọ̀ papọ̀ pẹ̀lú àwọn ẹbí rẹ? Ṣé o mọ̀ pé fífe àṣà ṣe lè mú ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ rere ba gbogbo ẹbí? Ẹbí mi máa ń ṣe àṣà Yorùbá pẹ̀lú ìbá fún àgbà, àdúrà ṣáájú oúnjẹ, àti ìpàdé ní gbogbo ìdílé. Ní gbogbo ìgbà tí a bá ṣe bẹ́ẹ̀, ó ń fi ìfẹ́ àti ìbáṣepọ̀ hàn. Àṣà yìí mú kó ó ń kó gbogbo wa papọ̀ pẹ̀lú ìtùnú.

Ṣé o ti rò pé ṣíṣe ìtọ́jú ara rẹ jẹ́ pàtàkì fún ìlera àti àyọ̀ rẹ? Ṣé o mọ̀ pé ìṣọ́ra ara rẹ lè mú kí o ní agbára àti itẹ́lọ́rùn lójoojúmọ́? Mo máa ń tọ́jú ara mi ní gbogbo ọjọ́. Mo máa ń wẹ ara mi, jẹ oúnjẹ tó dára, aṣíríìn díẹ̀ tàbí ṣe eré ìdárayá. Mo tún máa ń sinmi dáadáa kí n lè múra tán fún ọjọ́ tó kàn. Ìrírí yìí ràn mí lọ́wọ́ láti ní ìlera tó da àti inú dídùn. Mo máa ń ṣe ìtọ́jú ara mi gidi gan.

Ṣé o ti rò pé bí a ṣe ń lo àkókò tí a fi ń dúró lè ṣe ìyàtọ̀ sí ayọ̀ àti ìṣe tó wá? Ṣé o mọ̀ pé pẹ̀lú ìmọ̀lára ìfarabalẹ̀ a lè lo àkókò dáadáa. Nígbà tí mo bá ń dúró dè nǹkan, mo máa ń ṣe ohun tó rọrùn láti gbádùn àkókò yẹn. Mo lè ka ìwé, gbọ́ orin tàbí ronú nípa ohun tí mo fẹ́ ṣe. Ìgbà yìí máa ràn mí lọ́wọ́ láti fi ọkàn mi balẹ̀ kí sì jẹ́ pé mo lo àkókò mi dáadáa.

Ṣé o ti rò pé yíyan aṣọ tó dáa lè mú kí o ní ìtùnú àti ìgbádùn? Ṣé o mọ̀ pé tó bá wọ aṣọ tí o fẹ́ràn, o lè mú kí o ní ìtẹ́lọ́rùn àti ìgboyà? Fún mi, mo fẹ́ràn kí n wọ aṣọ tó gùn kúrú gan, ó rọrùn ó sì se kó ni nínú balẹ̀ nígbà tí mo bá wọ̀. Ní gbogbo ìgbà tí mo bá wọ aṣọ yìí, mo máa ń ní ìtẹ́lọ́rùn, mo sì máa ń ríra àti ìyàtọ̀ tó, mo mọ rírí àti ìyàtọ̀ tó wà nínú ìgbésí ayé mi.

Ṣé o ti rò pé tó bá sùn díẹ̀ ní ọ̀sán, ó lè ràn ọ́ lọ́wọ́ láti ní agbára àti ìtẹ́lọ́rùn? Ṣé o mọ̀ pé ìsinmi kúkúrú lè ṣe ìyàtọ̀ sí ọjọ́ rẹ̀ ní ọ̀sán. Bẹ́ẹ̀ni, mo máa ń sùn díẹ̀ ní ọ̀sán lẹ́yìn tí mo bá ti ṣiṣẹ́. Mo máa jókòó máa sinmi díẹ̀ mo sì tún ṣe àtàwọn ohun tí ó wùn mí. Ìsinmi yìí ràn mí lọ́wọ́ láti ní ìtùnú láti jẹ́ kí orí mi kó fúyẹ́ kí sì lè múra fún ìṣẹ̀lẹ̀ tó kàn.

Ṣé o mọ̀ pé ìrànlọ́wọ́ kékeré lè jẹ́ àǹfààní ńlá fún ìlera ènìyàn? Ṣé o sì rò pé fífi ẹ̀jẹ́ rẹ fún ẹlòmíràn lè fi pamọ́ ìgbàyé ẹnìkan? Bẹ́ẹ̀ni, mo ti fi ẹ̀jẹ́ mi fún ẹlòmíràn rí, nígbà tí mo ṣe, inú mi dùn gan pé mo lè ṣe ìyàtọ̀ tó dára. Rí i kọ́ mi pé fífi ọwọ́ ránṣẹ́ fún ẹlòmíràn kì í ṣe fún mi nìkan, ó tún jẹ́ ìrànlọ́wọ́ tó wúlò gan fún àwọn tó nílò rẹ̀.

Ṣé o ti rò pé ìsinmi jẹ́ pàtàkì fún ìlera àti agbára rẹ? Ṣé o mọ̀ pé nígbà tí o bá sinmi dáadáa, ó mọ́ ọ ní ìtẹ́lọ́rùn àti agbára fún iṣẹ́. Mo ní ọ̀pọ̀ ọjọ́ ìsinmi lọ́dún kan tí mo máa ń lò láti sinmi, gbádùn ìdílé tàbí ṣe ohun tí ó dùn fún mi. Nígbà tí mo bá sinmi dáadáa, mo má ń ní ìlera tó da, inú mi má ń dùn mo sì má ń ní agbára láti dojú kọ iṣẹ́ àti ìrìnàjò tuntun. Èrí yìí kọ́ mi pé ìsinmi jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé tí a gbọ́dọ̀ mú dáadáa.

Ṣé o sì rò pé ohun tó wà nínú ilé rẹ lè mú ayọ̀ bá ọ? Ṣe o mọ̀ pé fífi àkókò pẹ̀lú ohun tí o fẹ́ràn lè ran ọ́ lọ́wọ́ láti sinmi àti ní ìtẹ́lọ́rùn. Fún mi, ohun tí mo fẹ́ràn jùlọ ní ilé mi ni ibùsùn mi. Ní gbogbo ìgbà tí mo bá jókòó tàbí sùn lórí rẹ̀, inu mi máa ń balẹ̀ mo sì máa ń ní ìtẹ́lọ́rùn. Ó ń jẹ́ kí n sinmi dáadáa kí n sì múra tán fún ọjọ́ tó kàn. Éléyìí kọ̀ mí pé ìtùnú àti ìsinmi jẹ́ ohun pàtàkì nínú ilé mi.

Ṣé o ti rò pé ibi tó bá jókòó lè mú ìrìnàjò rẹ dùn síi? Ṣé o mọ̀ pé fífi ààyè tó dáa yàn lè jẹ́ kó ní ìtùnú àti ìrírí tó dára? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé ní ọkọ̀ òfurufú. Nígbà tí mo bá jókòó níbẹ̀, mo máa ń wo ilẹ̀, ọ̀run àti ìlú tó ń kọjá. O jẹ́ kí inú mi bàlẹ̀, ó dẹ́ jẹ́ kí inú mi dùn. Mo dè máa ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìrìnàjò mi tí mo bá jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé ní ọkọ̀ ojú òfurufú. Ìrírí yìí tun fi hàn pé yíyan ibi tó dáa ṣe pàtàkì nínú ìrìnàjò mi.